Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí ní àwọn ìwé kọ̀ọ̀kan.

Nígbà wo ni o kẹ̀yìn lọ sí ilé oúnjẹ? Mo kó ẹyìn lọ sí ilé oúnjẹ ní àná.